Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa kọrin kẹ́lẹ́. Yáàlá tí mo bá ń ṣiṣẹ́, tàbí tí mo bá wà nínú ọkọ̀, tàbí tí mo bá ń rín, tí mo bá ń rin irin gbẹ̀fẹ́, mo fẹ́ràn kí n máa kọrin kẹ́lẹ́

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ó rọrùn púpọ̀ púpọ̀ fún mi ní gbogbo ìgbà. Nítorí àsìkò iṣẹ́ ọ̀tọ̀, àsìkò ìgbésí ayé ọ̀tọ̀, èmi kò da iṣẹ́ papọ̀ mọ́ ìgbésí ayé. Àkókò wà fún ọ̀kọ̀o kan wọn.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ó dára tó bẹ́ẹ̀ pé ó tùn sí rẹwà pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ní gbogbo ìgbà ojú mi a sì máa dára. Chelsea máa tún dùn wo àwọn ọkọ̀ ẹ nípa fún wọn ní gbogbo.

Ṣé o má padà àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ni o. Èmi a má pàdé àfojúsùn títà mi. Kò dá kí n ṣe ni ẹkankan. Ní gbogbo ìgbà, mọ má pàdé àfojúsùn títà mi.

Ìgbà mélòó ni ò máa ń wò ojú àwòrán lójojúmọ́? Aah ní ìgbà mìíràn, ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójojúmọ́ kò lóǹkà. Bẹ̀èsì ni ní ìgbà mìíràn, ẹmi kò kí ń wò ó rárá.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni o, èmi mọ̀ bí a ti ń wẹ̀ dáradára. Ko dáa, màá ma wẹ̀ ní ẹ̀ẹ̀méjì ó kéré tán ni ojúmọ́. Nígbà mìíràn, mo sì máa ń wẹ̀ bí ẹ̀ẹ̀mẹta, ẹ̀ẹ̀mẹ́rin. Ó dáa lórí bí mo bá ṣe ṣe iṣẹ́ sí. Bẹ́ẹ̀ni mo se máa ń wẹ̀ sí. Èmi mọ̀ bí a ti ń wẹ̀ dáradára.

Bawo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ohun tí ó rọ̀ mí lọ́rùn jù ni láti máa ṣe ètò iṣẹ́ àkànṣe. Ẹ̀tọ́ isé àkànṣe, tí mo bá fẹ́ ṣe, ń ó bọ́ sí inú yàrá kíkà mi, nó sì tilẹ̀ kún mọ́rí láti ṣe àwọn iṣẹ́ àkànṣe yìí láìrí ìdíwọ́ kankan tàbí kí ẹnikẹ́ni kó máa dàmí láàmú.

Ṣe o máa ń jẹ goọ̀mù? Bẹẹni àti bẹ́ẹ̀ kọ̀, nítorí tí mo bá fẹ́ jẹ goọ̀mù, a jẹ́ ìgbà tí mò ń ṣe eré ìdárayá, ìgbà náà ni mo nífẹẹ sí jù láti máa jẹ goọ̀mù. Ṣùgbọ́n tí mi ò bá ṣe ohun kankan, n kò nífẹẹ sí láti máa jẹ goọ̀mù.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, èmi ní aṣọ òtútù. Kódà aṣọ òtútù tí mo ní yóò tó márùn-ún sí mẹ́fà tí ó sì jẹ́ oríṣiríṣi àwọ̀. Èyí tí ó ní fílà, èyí tí ò ní fílà, èyí tó gùn de ọrùn, èyí tó bu ọrùn tán. Oríṣiríṣi ni mo ní aṣọ òtútù.

Ṣé o mọ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni, èmi mọ bí a ti ń pẹja dáadáa. Kódà láàárín oṣù kan, mi ò lè ṣe kí ń má lọ pẹja débi wípé mo tún ní òdò ẹja tí mo ti ń ṣe ètò ẹja.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn email rẹ? Àa ìsọ̀rí ní ìsọ̀rí ni mo ní àwọn email mi sí. Àwọn email ìṣe ọ̀tọ̀, email èré ìdárayá ọ̀tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo pín wọn. Email tè mí ti kára mi ọ̀tọ̀ ni.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mà á ń kọ ńkan lórí Íńtánẹ́ẹ̀tì dáradára. Kódà ní ọ̀pọ̀ ìgbà tí mọ bá ń ṣiṣẹ́ lọ́wọ́, tó bá dàbí ẹni pé ó fẹ́ dojúru bákan bákan, èmi yóò lọ sórí Íńtánẹ́ẹ̀tì, ó sì kọ ńkan, ńkankan tàbí méjì lórí rẹ̀ láti lè mú kí ó rọrùn fún mi láti ṣẹ. Bẹ́ẹ̀ni, mọ maá ń kọ ńkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń gba ẹ̀yìn? Èmi kò fi tárátárá fẹ́ràn láti mo gba ìyìn lọ títí. Sùgbón oun tí ó dára ni láti gba ìyìn láti ọ̀dọ̀ ènìyàn. Ṣùgbọ́n a gbọdọ̀ jẹ́ kí ìyìn yii kó kó sí wa ní orí, èyí tí a fi rira wa bí ẹni tí ó ní agbára tàbí tí ó dára jù lọ.